Àkókò wo ní mofi-- àkókò wo ní ọ́fíìsì, àkókò wo ní ọ́fíìsì rẹ sí? Àkókò tí ọ́fíìsì mí ń sí, àkókò jẹ́ èè áago mẹ́jọ òwúrọ̀. Ni òwúrọ̀ ni ọ́fíìsì wa máa ń ṣí fún láti bẹ̀rẹ̀ iṣẹ́. Aago mẹ́jọ àárọ̀ ni àtijọ́ àjẹ́ Monday títí di f--, ijọ́ jímọ̀ tí a ń pè ní Friday. Aago okó yẹn máa ń jẹ́ láti aago mẹ́jọ àárọ̀ títí di aago márùn ún ìrọ̀lẹ́. Wọ́n dẹ̀ máa ń fi àyè wákàtí kan kalẹ̀ fún wa ní àárín aago kan títí di aago gò méjì láti sinmi. Fún ẹni tó bá fẹ́ jẹun àti ẹni tó bá ní àwọn nǹkan mìíràn tí ó bá fẹ́ ṣe kó tó di pé iṣẹ́ máa tẹ̀tí máa jó. Àmọ́ aago mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì wa máa ń ṣí, iṣẹ́ dẹ̀ maa bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Aah, mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá gbígbá bọ́ọ̀lù tí àwọn olóyìnbo ń pè ní football. Iyẹn ni eré ìdárayá tí mo fẹ́ràn. Mo dẹ̀ tún fẹ́ torí eré ìdárayá gbá bọ́ọ̀lù, ó máa ń jẹ́ kí èèyàn tún mọ èèyàn, a bá ara wa gbá bọ́ọ̀lù, a fi ṣe eré ìdárayá, a fi dá ara wá ní ìnúdù. Eré ìdárayá tí mo tún fẹ́ràn ni kí a má a sa eré, eléyi tí àwọn olóyìnbo ń pè ní relay. Eré kí a máa sa eré láàákẹ́rí, ó máa jẹ́ kí ẹ̀yàn mọ ipa tí eeyan kò, ó máa jẹ́ kí ẹ̀eyàn mọ bí ó ṣe lè dáṣẹ nǹkan sí. Eré ìdárayá méjì tí mo fẹ́ràn niyẹn, kí n má a gbá bọ́ọ̀lù àti kí n máa sa eré, eré relay race.

Ṣé mo mọ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé torí ó jẹ́ ara àwọn ohun ẹ̀kọ́ tí mo kọ́ ní ilé ìwé ní ilé ẹ̀kọ́ gíga. Bẹ́ẹ̀ni, ilé yí ti àwọn olóyìnbo ń pè ní engineering, civil engineering. Wọ́n kọ́ wa bí a ṣe ń ka àwòrán ilé, bí a ṣe ń ya àwòrán ilé, bí a ṣe ń gbé kalẹ̀, bí adẹ́tì ṣe ń kọ, bí a ṣe ń ṣe ìpele tí a ó gbà láti fi kọ́ ilé náà, láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Ìyẹn náà wà ní ara àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ní ti mí. Wọ́n kọ́ wa bí a ti ń ka àwòrán ilé, bí a ti ń gbé àwòrán ilé kalẹ̀, bí adẹ́tì ṣe ń kọ̀. Gbogbo rẹ̀ ni wọ́n kọ́ wa. Mo dẹ̀ mọ̀ bí a ti ń ṣe gbogbo ẹ̀.

Báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Bí mo ṣe máa ń bá wọn, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi ni pé mo máa ń mú àwọn tí mo bá rí pé ọ̀rọ̀ wa, ó yẹra wa, tàbí kí n máa tún mú àwọn tí iṣẹ́ wa tí ó yẹra wa, màá mú àwọn tí mo mọ̀ pé wọ́n lè ṣiṣẹ́ dáradára takuntakun bí i tèmi báyìí, àwọn tí wọn yá ọ̀lẹ, màá mú wọn jọ, màá ṣá wọn jọ, màá dẹ́rì pé àjọ ṣiṣẹ́ yẹn tí kò fini sí àríyànjiyàn. Nítorí àwọn olóyìnbo máa sọ pé team work can do it. Àjọṣepọ̀ pẹ̀lú ìbánádókò ló lè jẹ́ kí iṣẹ́ kí ó yọrí. Bí mo ṣe máa ń mú àwọn ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni torí tí màá lọ kó àwọn tó rọ̀ wọ yẹra wa sí ẹnu iṣẹ́, iṣẹ́ yẹn ò ní lọ síwájú, kò dẹ̀ ní tẹ̀síwájú, a dẹ̀ ní bá iṣẹ́ yẹn dé ojú à mi íbi tí ó yẹ ká bá dé.

Ṣé mo máa gba àwọn ìméèlè àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba ìméèlè tí ó wúlò àimoyẹ. Ìméèlè àtẹ̀ráńṣẹ́ tí mo máa ń gba tí àti ọwọ́ àwọn tí mi ò mọ̀ rí àtàwọn tí mo mọ̀ rí ná. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìméèlè mi ná dẹ́wà tí mo máa ń gba, gba láti orí ìméèlè mi tí ó máa ń wá láti ọwọ́ àwọn, àwọn gbájúẹ̀ tí olóyìnbó pè ní scammer tí wọ́n fẹ́ jẹ́ kí n lọ tẹ ǹnkankan tí kì n ṣe tèmi tí wọ́n fi lè rí ààyè láti wọ́, láti lè ní ààyè sínú ìméèlè mi. Irú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà irú àwọn ímeèlì yẹn wà dáradára tí n mo máa gba àwọn ímeèlì tí ó wúlò mo máa gbá wọn.